Èmi ò ní àìsàn sí ìkórìíra oúnjẹ kankan. Rárá, ara mi máà ń farada oríṣiríṣi oúnjẹ láìsí ìṣòro kankan láti ìrẹsì, àmàlà, ẹ̀bà títí dé ọbẹ̀ olópọ́nà. Ní ṣókí ara àti èémọ̀ inú mi wà ní ìbámu wípé kò sì sí ohun tí mo ń yàgò fún nítorí àìsàn ìkórìíra oúnjẹ.

Rárá o, èmi kì í máa bínú rárá nígbà tí mo bá wà nínú ọkọ̀, dípò bẹ́ẹ̀ inú mi a máa balẹ̀ pẹ̀lú ìfarabalẹ̀ ọkàn, ìtùnú, ìrònúpìwàdà àti ìmúrasílẹ̀ mi nítorí pé mo máa ń lo àkókò yẹn fún ìṣàkíyèsí ara ẹni, ìròyìn, ìgbésí ayé àti ìtẹ́lọ́rùn ìmọ̀lára tó jinlẹ̀ gan an.

Bẹ́ẹ̀ni, a máa ń ṣe àtúlo nǹkan àyíká lọ́pọ̀lọpọ̀ torí pé ó jẹ́ ìlànà ìtọ́jú ayé gbogbo ipò tí ó sì ṣe pàtàkì gan an. Àtúlo nǹkan ń ràn wá lọ́wọ́ láti dín ìparun orísun ohun èlò ayé kù, ó sì mú kí ìmúlò òye ọlọ́gbọ́n nípa àyíká pọ̀ sí i. Nípa lílo àtúlo nǹkan, a ń dáàbò bo ìlera àyíká àti ọjọ́ ọ̀la ọmọ ènìyàn, a sì ń fi ìdí ìbáṣepọ̀ ènìyàn pẹ̀lú ayé múlẹ̀ ní ọ̀nà tó dáa tó sì ní ìtẹ́lọ́rùn pípé.

Bẹ́ẹ̀ni, mo máà ń kọ lẹ́tà ìbánisọ̀rọ̀ fún àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀. Mo lè kọ lẹ́tà ore ọkàn, lẹ́tà ọ́fíìsì iṣẹ́, lẹ́tà ìbẹ̀bẹ̀ ìbáṣepọ̀, tàbí lẹ́tà ìkíni ayẹyẹ, gẹ́gẹ́ bí ohun tí ènìyàn bá fẹ́. Mo tún lè se é ní ọ̀nà èdè tó gígùn, tó súnmọ́ lára tàbí ọ̀nà kúkúrú tó tààrà, gẹ́gẹ́ bí ìfẹ́ni tí mo ń ràn lọ́wọ́.

Mo fẹ́ràn àjọ̀dún ọdún tuntun gan julọ torí pé ó jẹ́ àkókò tí ẹbí àti ará ma ń kó pọ̀, tí gbogbo ènìyàn sì ma ń se àṣà àti ìbáṣepọ̀ pẹ̀lú ayé. Àjọ̀dún yìí tún jẹ́ àkókò ìtẹ́wọ́gba ọjọ́ ọ̀la, ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọjọ́ tó fẹsẹ̀múlẹ̀, àti ìrìnàjò ayé kíkó fún ìmọ̀lára àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn.

Mo máà ń mú àwọn ẹ̀rọ tuntun àti ìmọ̀lára tuntun wá nípa lílo àkọsílẹ̀ àgbáyé àti ìsàkóso ìmọ̀lẹ̀ òrun ní kíkún. Èyí túmọ̀ sí pé mò ń ṣe àyẹ̀wò àwọn ìbéèrè tuntun, ìròyìn tuntun, ìmọ̀ ìmúlò tuntun àti àwọn àfihàn ọ̀nà tó yẹ káran inú láti fihàn àwọn àbá àti ojútùú tó dá lórí àfihàn ìmọ̀ tuntun.